Gbogbo ìgbà ni èmi máa ń lo fóònù mi lójoojúmọ́, kò sí ìgbà kan tí mi e tẹ́ ẹ fon. Mo lè tẹ̀ẹ látàárọ̀ dé alẹ́, ṣùgbọ́n ìgbà tí mo máa ń gbé fóònù mi jù sílẹ̀, òun ni ìgbà tí mo bá fẹ́ ka ìwé, àbí tí mo fẹ́ dáná, àbí tí mo bá fẹ́ fọṣọ, àbí tí mo fẹ́ ha fẹ́ ṣe ǹkan tó pàtàkì.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibiṣẹ́ ni pé mo máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Màá gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ láti ilé mi dé ibiṣẹ́. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà ó máa ń ná mi ní ẹgbẹ̀rún mẹ́rìndínlógún. Ìdí nìyí tí mo fi máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ nítorí pé owó náà kò gara jù.

Lójoojúmọ́ mo máa ń ṣiṣẹ́ fún wákàtí méje ní ojoojúmọ́. Ìdí nìyí tó jẹ́ pé mo sì ta--sì ní ìmọ̀ nípa nǹkan tí mò ń ṣe nítorí pé wákàtí ojoojúmọ́ tí mo fi ń ṣiṣẹ́ yìí ó fi ń lékún nínú ìmọ̀ iṣẹ́ mi ni, ó sì jẹ́ kí n mọ òye nípa i.

Ìgbà tí mo kẹ́yìn sukún, òun ni ọjọ́ ìbànújẹ́, ọjọ́ tí kò da rara àti rara, ọjọ́ tí ẹ̀gbọ́n mi obìnrin tó ṣaláìsí, ọjọ́ náà ni mo gbéyìn sọkún. Inú, inú mi bàjẹ́ púpọ̀ lọ́jọ́ náà, omijé sì ń yọ lójú mi.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀. Nítorí pé iṣẹ́ mi ni wọ́n máa ń pè ní data analysis. Àwọn tí mọ́n to n máa ń kó ìmọ̀ nípa nnkan jọ, tí wọ́n á sì mọ yẹ̀wù. Torí náà mo nílò àwọnmo nilo awon ìmọ̀ tuntun nípa iṣẹ́ mi. Àwọn ìmọ̀ náà sì ni SQL, bí wọ́n ṣe ń fi SQL ṣe data analysis àti Tabler, bí wọ́n ṣe ń lo Tablar fi ṣe data analysis àti Power BI, bí wọ́n sì ṣe ń lo Power BI fi ṣe data analysis.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba nítorí pé iṣẹ́ ìta gbangba, o máa ń dùn láti ṣe ju iṣẹ́ ilé lọ. Màá sì lè gbowó lé ori iṣẹ́ náà dáadáa. Màá gba iye tí mo bá fẹ́ gba iye tí mo fẹ́ gba. Nítorí náà mo fẹ́ràn iṣẹ́ ìta dáadáa. Mo sì máa ń ṣiṣẹ́ ìta lọ́pọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Mi ò sì kún dúró di alẹ́ níta. Mo máa ń tètè wá ìle nítorí pé àwọn ẹbí mi wọ́n ti máa ń retí mi. Mi ò sì kún fẹ́ já wọn ní tàn mọ́. Mi ò sì kín fẹ́ jẹ́rúba wọn. Nítorí pé àsìkò ìsìn yìí ìta ò rogbó, àbò sì nílùú. Nítorí náà, èyàn gbọ́dọ̀ máa tètè dé.

Mi ò mọ ǹkan tó ń jẹ́ àmì ìràwọ̀, mi ò sì mọ àmì ìràwọ̀ mi. Nítorí pé èmi ò ní ìgbàgbọ́ nínú àmì ìràwọ̀. Gbogbo àmì ìràwọ̀ tí wọ́n máa ń sọ hun, èmi ò ní ìgbàgbọ́ bẹ́ẹ̀. Mi ò sì fi ìgbà kan nígbàgbọ́ níbè Nítorí pé, báwo ni ẹ ó ṣe sọ wípé ẹnìkan ọmọ omi, ẹnìkan ọmọ iná, kí ló fàá?

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́ púpọ̀ púpọ̀. Ohun ẹ̀ṣọ́ tí mo sì nífẹ̀ẹ́ sí láti máa wọ̀ jù ọ̀un ni ohun ẹ̀ṣọ́ aláwọ̀ wúrà. Mo nífẹ̀ẹ́ ohun ẹ̀ṣọ́ púpọ̀ nítorí pé ó máa ń mú mi rẹwà lọ́pọ̀ ògbà. Ohun ẹ̀ṣọ́ tí mo máa ń wọ̀, ohun ẹ̀ṣọ́ ẹ̀gbà ọrùn, mo sì tún nífẹ̀ẹ́ ohun ẹ̀ṣọ́ ẹ̀gbà ọwọ́.

Ohun mímu tí mo fẹ́ràn jù ọ̀hún ni Nutrimilk. Ohun mímu yìí mo fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń ní adùn púpọ̀, ó sì tún máa ń ní adùn, adùn mílìkì. Mò nífẹ̀ẹ́ ohun, ohun mumu, ohun mumu Nutrimilk púpọ̀ nítorí pé ó tún máa ń mú, ẹ, ó tún máa ń mú oúnjẹ dànù dáadáa.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Kọ̀wí yìí lorúkọ mi, èyí ni orúkọ èdè lárubáwá, ní ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni ti ó ní agbára tó sì jẹ́ akíkanjú ọkùnrin. Èyí sì máa ń mú mi wò pé èmi náà alágbára ni mí, mo sì máa ń, mo sì máa ń se akíkanjú láti jẹ́

Mo ga tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́wàá, mo ga ní ọmọkùnrin gan, mo sì tún sí gbọlé pẹ̀lú. Mo ga láàárín àwọn akegbe mi, won a sì máa ń wù mí lókè wípé ṣe àgérè ni ìwọ ni, ṣùgbọ́n mi ò kin ṣe àgéré, bí Olúwa Elédùmarè ṣe dá mi nìyẹn.

Irọ́ mi ò fẹ́ràn ìpàdé lórí fóònù nítorí pé ìpàdé orí fóònù kò ní jẹ́ kí èèyàn mọ bí ọ̀rọ̀ náà ṣe nípa tó. Nítorí pé ǹkan tí ó máa ń túmọ̀ ọ̀rọ̀ jù ní lọ́pọ̀ ìgbà kì í ṣe ọ̀rọ̀ gangan fún ara rẹ̀, ṣùgbọ́n bí ẹni tó ń sọ ọ̀rọ̀ tí ó bá ṣe ń ṣe sí ni ó fi mọ̀ túmọ̀

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀. Èyí sì re, ó máa ń wúlò fún mi lọ́pọ̀ igbà tí mo bá ń lọ sí ibi tí mi ò mọ̀. Mo máa ń wo àwòrán ilẹ̀ fi mọ bí màá ṣe gba ọ̀nà náà. Ọ̀nà bí tí màá ṣi gba, tí màá fi dé ibi tí mò ń lọ. Àwòrán ilẹ̀ kìíká ó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ mọ̀, tí èèyàn sì gbọdọ̀ mọ̀ lọ́wọ́

Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí ojo bá ń rọ, òun ni pé mo máa ń gbádùa sọlòùn. Nítorí pé nínú ẹ̀sìn wa, a ní ìgbàgbọ́ pé àsìkò tójò bá ń rọ, Olúwa tún máa ń gba àdúà yàtọ̀. Mo sì tùn mọ́ dunnú nígbà tí ojú bá ń rọ, nítorí pé òtútù máa ń mú, mo sì nífẹ̀ẹ́ kí òtútù máa fẹ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa rin àtẹ̀gùn nítorí pé àtẹ̀gùn gúngùn, ó máa ń jẹ́ kí n ròpé èmi náà tí ń gòkè nínú ayé. Nítorí náà mo fẹ́ràn kí ń máa rin àtẹ̀gùn. Mo sì fẹ́ràn kí ń máa gbé ibi tí àtẹ̀gùn wà. So, nítorí náà mà á le máa.

Bí mo ṣe mọ ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé tí mo bá ti jí ní òwúrọ̀, máa gba àdúrà fún Ọlọ́hun, máa dúpẹ́ fún Ọlọ́hun wípé mo tún rí ọdún tuntun, mo tún ti lé ní ọdún kan láyé, máa sì tún gbádúrà fún Ọlọ́run, máa dúpẹ́ fún Ọlọ́run, máa sì tún tọrọ ohun tí mo fẹ́ ní ọdún tuntun yìí.

Bí mo ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ni pé àsìkò iṣẹ́, màá ṣe iṣẹ́ tó ju àmì mí rẹ̀ si ní jẹ kí ẹni kankan kó dí mi lọ́wọ́. Tó bá sì tì tó àsìkò ìgbésí ayé mi, mi ò ní mú iṣẹ́ mọ̀, màá sì ṣe ìgbésí ayé mi lọ́nà tó tọ́.

Ohunkóhun ni mo máa ń jẹ fún òwúrọ̀. Mo lè jẹ ẹ̀wà, ìgbà míìràn mo lè jẹ ìrẹsì, ìgbà míìràn sì rèé mo máa ń jẹ àmàlà. Ohun tí mo bá nílé ni mo máa ń jẹ. Mí ò sì kín ní pé nǹkan pàtó kan báyìí, òun ni mo máa ń jẹ ní gbogbo òwúrọ̀

Àjọ̀dún tí mo fẹ́ràn jù, òun ni àjọ̀dún tí a máa ń ṣe tí mo bá fẹ́ bọ́ sí, ilé ìwé gíga. Àjọ̀dún yìí ó máa ń mú'nú mi dùn púpọ̀ nítorí pé àwọn èèyàn ó wàá, wọn ó wá yẹ́ mi sí, wọn a sì máa kí mi kú oríire. Àjọ̀dún yìí ó nílò.

Bẹ́ẹ̀ ni, mo máa ń gbé àpò ẹ̀yìn lọ́pọ̀ ọgbà tí mo bá ń lọ sí ilé ẹ̀kọ́. Àpò ẹ̀yìn ó ṣe kókó nítorí pé mo máa ń kó gbogbo nǹkan tí mo nílò sínú àpò ẹ̀yìn mi. Máa kó ìkọ̀wé, gègé ìkọ̀wé màá kó síbẹ̀, màá fi omi tí màá máa mu síbẹ̀ àti ohun.

Bí mo ṣe máa yanjú ìṣòro àwọn ẹ̀rọ ayára bí àsá ni wípé tí ó bá ti ní ìṣòro bá hun, máa mú lọ sí ọ̀dọ̀ àwọn tó máa ń tún ṣe. Màá sì béèrè lọ́wọ́ wọn pé, èló ni wọ́n fẹ́ kí n san. Tí wọ́n bá sì ti sọ wípé wọ́n fẹ́ kí n san, màá sanwó kalẹ̀. Màá sì padà wá mú ẹ̀rọ ayára bí àsá mi tí wọ́n bá ti tún ṣe.

Beeni, mo nineto lati fe ise mi sii ilu miiran. Mo ní ètò láti jẹ́ kí iṣẹ́ mi gbòòrò kó sì tàn kárí ayé. Mo nífẹ̀ẹ́ kí iṣẹ́ mi máa gbòòrò kó sì máa tóbi sí i ní gbogbo ìgbà. Èyí sì re ló mú mi ronú pé kí n lọ yá owó ní báǹkì láti fi jẹ́ kí iṣẹ́ mi.

Rárá, mi ò pàdé àfojúsùn títà mi rárá àti rárá. Mo ti ń gbìyànjú láti ríi pé mò ń rí àwọn owó nídi ọjà mi títà. Ṣùgbọ́n ìro ni àwọn èèyàn o wá ra nǹkan tí mò ń tà. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kò sì yé mi mọ.

Mo máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi látàrí pé mo máa ń ṣọ́ bí mo ṣe ń lo àkókò mi. Máa ti mú àkókò fún iṣẹ́ kọ̀ọ̀kan. Tí àkókò náà bá sì ti pé, màá gbé iṣẹ́ náà ju sílẹ̀, màá sì lọ sinmi fún iye àkókò.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àlọ́ apanilẹ́rìn púpọ̀ lọ́pọ̀ nítorí pé ó maa ń munu mi dùn, a sì mú mi gbàgbé gbogbo ìṣòro ayé tí mò ń kojú, màá sì máa rẹ́rìn, màá sì máa dunú fún àkókò náà. A mú mi gbàgbé gbogbo ìṣòro ayé tí mò ń kojú, inú mi a sì máa dùn.

Mo máa ń ní ìpàdé ní ẹ̀ẹ̀mẹta lọ́sẹ̀. Màá kọ́kọ́ ní ìpàdé ní ọjọ́ Monday, màá ní ìpàdé ní ọjọ́ Wednesday, màá sì tún ní ìpàdé ní ọjọ́ Friday. Ìpàdé yìí ó máa ń bẹ̀rẹ̀ láti agogo mẹ́sàn àárọ̀ sí agogo mẹ́je, aago, aago kan ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀kan rí. Èyí sì lò fa tí mo fi máa ń dunú tí mo bá fi ẹ̀jẹ̀ sílẹ̀. Ọjọ́ tí mo fi ẹ̀jẹ̀ sílẹ̀, ọjọ́ náà, ẹnìkan ló nílò ẹ̀jẹ̀, tí wọ́n sì rí ẹ̀jẹ̀ tó papọ̀ mọ́ ẹ̀jẹ̀ rẹ̀. Wọ́n wá pè mí pé iru ẹ̀jẹ̀ wo ni mo ní lára, mo sì sọ fún wọn wípé ẹ̀jẹ̀ AA ni. Wọ́n bá ní pé àà ó papọ̀ mọ́ ẹ̀jẹ̀ mi, wọ́n bá ní pé kí n fi ẹ̀jẹ̀.

Ìlànà ìpolówó mi ni wípé mo máa ń ranṣẹ́ sí àwọn oníbàárà mi ní àárọ̀. Kìí ṣe tùn tó ránṣẹ́ sí wọn a tó bíi ọjọ́ kẹta tí wọ́n ò bá dá mi lóhùn nu o. Ìgbà tí wọ́n bá dá mi lóhùn mi ò ní ránṣẹ́

Bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń wẹ̀ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń lọ sí oríṣiríṣi odò lọ wẹ̀. Mo sì máa ń wẹ̀ ní àwọn odò ńlá ńlá. Mo má ń wẹ̀ ní òkun, mo má ń wẹ̀ ní odò kékeré, mo sì tún máa ń wẹ̀ ní ọ̀sá. Èmi raamọ́ luwẹ̀ púpọ̀ bí ẹja. Máa lọ sí isalẹ̀ odò lọ mọ́ luwẹ̀. Mi ò sì ní wá sí òkè fún bí wákàtí.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́ púpọ̀ púpọ̀ nítorí pé àwọn fáìlì mi wọ́n wà, wọ́n ní ìwúlò púpọ̀ sí mi ju bí wọ́n ti ro lọ. Mo máa ń pa wọ́n mọ́ nítorí kí ǹkan ibàjẹ́ kó mọ́ lè ba ṣe wọ́n. Àwọn fáìlì mi tí wọ́n máa, tí mo máa ń pa mọ́ ni àwọn fáìlì súkùu mi àti àwọn fáìlì certificate.

Bẹ́ẹ̀ni, mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé púpọ̀. Bí i, bí i ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, ẹ̀rọ ọlọ́gbọ́n ni, nítorí pé ó máa ń wúlò fún mi ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi yára. Bí i ẹ̀rọ kọ̀m̀pútà mi, ẹ̀rọ ọlọ́gbọ́n ni. Ohun náà máa n wúlò fún mi mo sì máa ń fi ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ lọ́pọ̀lọpọ̀. Mo máa ń gun kẹ̀kẹ́ láti ilé mi sí ibi iṣẹ́ lọ́pọ̀gbà àti ilé mi sí ibi ṣẹ́ṣẹ́ rẹ̀. Ó jìn gan-an, ṣùgbọ́n nítorí bí mo ṣe nífẹ̀ẹ́ kí máa gun kẹ̀kẹ́ sí, màá gun kẹ̀kẹ́ níbẹ̀. Ẹsẹ̀ kì í rọ mí, kì í sì rẹ.

Irin ajo mi lọ sí ibiṣẹ́, ó máa ń gba wakàtì méjì nítorí pé ìrìn ilé mi sí ibiṣẹ́ ó jín púpọ̀. Ètorí náà ni mo fi máa ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí màá sì sanwó fún àwọn tí wón ń gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́, àwọn driver. Nítorí náà mo ti máa ń jíkù o ní ilé láti agogo mẹ́fà àárọ̀.

Bí mo ṣe máa ń yan àwọn alábàásisẹ́pọ̀ ni wípé, mo máa ń wo ẹni tí màá ba ṣiṣẹ́pọ̀ se olódodo ẹ̀yàn ni, se olótítọ́ ẹ̀yàn ni, màá sì tún wò wípé Ti ẹni yìí ṣe ẹni tó ní akíkanjú ni, ṣe ẹni tí o kun ṣe ìmẹ́lẹ́ ni, ṣe ẹni tí ó le ṣiṣẹ́ dáradára ni. Ìdí nìyí tí mo fi máa ń gbé àwọn oníbàásisẹ́pọ̀ mi yẹ̀ wò kí n tó gbá wọn ki n to bawon ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ni orí ẹ̀rọ ìgbésókè. Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀ igba lórí àwọn ẹ̀rọ sóṣíà míḍíà, àwọn ẹ̀rọ ayélujára. Mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi, àtàwọn olólùfẹ́ mi sọ̀rọ̀

Bẹ́ẹ̀ni, ọlọ́kàn tuntun lè mi, èèyàn pẹ̀lẹ́sì ni mi nítorí náà mo máa ń dáríji àwọn èèyàn púpọ̀púpọ̀. Àwọn tí wọ́n bá sẹ́ mi, màá kàn fojú fo fún wọn, màá fún wọn fọ, màá fún wọn sílẹ̀, màá sì dáríji wọn. Èmi ò kún ń di'ìyàn sínú, mi ò sì kún ní ìlara wọn.

Mo nífẹ̀ẹ́ kí n máa ra nǹkan mi ní ọjà. Mo máa ń ra àwọn nǹkan lọ́jà. Àwọn nǹkan tí mo sì máa ń rà óun ni ọjà, ẹ̀ ńkan oúnjẹ, nǹkan oúnjẹ nìkan ni mo máa ń rà ní ọjà. Ṣùgbọ́n mo sì tún máa ń ra àwọn aṣọ náà lọ́jà, aṣọ àti bàtà. Nítorí pé nǹkan ọjà ó máa ń dín wó ju nǹkan.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi, òun ni ìgbà tí epo bá ti fẹ́ tán níbẹ̀, màá sì lọ ra epo ní ilé epo fún ọkọ̀ mi. Ọkọ̀ mi mọ ìjẹ epo gan, nítorí náà ojoojúmọ́ ni mo máa ń ra epo. Màá máa ra lítà márùn ún márùn ún ní ojoojúmọ́ sínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Etí mi ó dára, kò sí si ǹkan kan tó mọ̀. Etí mi máa ń gbọ́ràn púpọ̀ ó sì máa ń tẹ́tí bẹ́lẹ̀jẹ. Etí mi a máa gbọ́ràn lẹ́ẹ̀kan. Àwọn ẹlòmíràn etí wọn ti di ìdọ̀tí sì ti pọ̀ ní etí wọn tí wọ́n sì mọ̀. Etí wọn a máa gbọ́ràn ṣùgbọ́n kò ní gbọ́ràn dára.

Ohun tí wọ́n máa ń jẹ ní ọ̀sán, òun ni gààrí. Ṣùgbọ́n lọ́pọ̀ ọ gbàá mi ò kun sábà jẹun ní ọ̀sán. Tí mo bá ti jẹ oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́, ó ti tó. Nítorí pé ọmọ ilé ìwé ni èmi, èmi ò sì ní owó lọ́wọ́. Nítorí náà, mi ò wùn jẹ oúnjẹ ọ̀sán. Oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́ nìkan ni mo máa ń jẹ.

Bẹ́ẹ̀ni i, mo ní káàdì iṣẹ́. Káàdì yìí sì ni mo máa ń fún gbogbo àwọn oníbàárà mi, àwọn tí wọ́n fẹ́ bá mi dòwò pọ̀ àti àwọn tí wọ́n fẹ́ ra ọjà lọ́wọ́ mi. Káàdì iṣẹ́ mi yìí, nǹkan tó máa ń wà nbẹ̀, ohun ni nọ́mbà mi tí àwọn èeyàn ó mọ̀ pe si orí àti ìméèlì mi tí àwọn èeyan ó fi maa ranse àtẹ̀jíṣẹ́

Bẹ́ẹ̀ni, mo mọ̀ rin ni àlàáfíà. Kí ló dé tí mi ò ní rí ni àlàáfíà? Nígbà tí mi ò jalè, tí mi ò ṣe pà eyàn, àlàáfíà ni mo máa ń rìn. Má sì máa ń lọ jẹ́jẹ́ ń jẹ́jẹ́ mi. Mi ò ku báyen fà wàhálà ní títì, mi ò sì ku báyen fà ijogbon, mi ò sì ní ọ̀tá ní àwùjọ. Nítorí náà àlàáfíà ni mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí ń máa lo ẹ̀rọ ìgbésókè. Ẹ̀rọ ìgbésókè yìí a máa gbé yàn sókè, a máa gbé yàn lọ sí òkè láìsí wàhálà kankan. Nítorí pé ẹ̀rọ ìgbésókè yìí ó dára púpọ̀ fún àwọn ilé tí wọ́n bá ní àwọn ilé, àwọn ilé tí wọ́n máa ń kọ́, tó máa ń ga gogoro. Àwọn tí wọ́n bá ṣì ń lọ sí òkè pàtápàtá, wọ́n á lo ẹ̀rọ ìgbésókè yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ìrànwọ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ. Mo máa ń béèrè ìrànwọ́ nígbà tí nǹkan tí mo bá ń ṣe lórí kọ̀m̀pútà mi tí ò bá yé mi mọ́, màá lọ bá wọn máa sì béèrè ìrànwọ́ lọ́wọ́ wọn láti béèrè bí màá ṣe ṣe ohun tí mo bá fẹ́ ṣe lórí kọ̀m̀pútà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ. Mo ma n ṣe oríṣìíríṣìí oúnjẹ, mo sì nífẹẹ kí ń máa dáná púpọ̀. Oúnjẹ tí mo nífẹẹ láti máa ṣe jù óún ni ẹ̀wà. Ẹ̀wà òrò, ẹ̀wà ò gbà wàhálà kankan, ó sì rọrùn láti ṣe. Èyàn á da omi sórí iná, ẹ sá ọ ẹ̀wà. Tẹ bá sì tí sá ẹ̀wà, ẹ fi ẹ̀wà náà sórí omi, sínú omi tí ẹ gbé sórí iná, ẹ sì fi iyọ̀ síi. Tẹ ewá náà bá sì tí rọ̀, ẹ fi epo ata ta síi, ìẹwà bá yẹ.

Mo fẹ́ran ìbọsẹ̀ tí ó máa ń dé orókún, ìdí tí mo fi máa ń wọ ìbọsẹ̀ òun ni nítorí àwọn ẹ̀fọn. Mo sì fẹ́ràn kí n máa wọ ìbosẹ̀ tó dé orunkún nítorí pé yóò bo ẹsẹ̀ mi láti àtàǹpàkò mi títí dé orunkún mi, a sì dáàbò bo mi lọ́wọ́ àwọn ẹ̀fọn tó máa ń jẹni.

Batiri fóònù mi máa ń pẹ́ gan, ósì máa ń to wákàtí mìíràn dín lógun kí ó tó kú. Tí mo bá ti charge rẹ full, tí ó bá ti gbanẹ́sara tó full, tó kún lẹ́mlẹ́m, á máa pẹ́ gan, a sì máa lo ọ̀pọ̀ wákàtí. Nítorí náà, mo nífẹ̀ẹ́ batiri fóònù mi.

Mi ò kí ń dáhùn fóònù mi ní ibi iṣẹ́, kódà mo máa ń fi fóònù mi sí ìdákẹ́jẹ́jẹ́ ni. Nítorí pé ní ibi iṣẹ́ àwọn ọ̀gá máa n wà níbẹ̀. Mi ò sì kàn fẹ́ kí àwọn ọ̀gá mọ̀ pé mi ò wà ní ẹnu iṣẹ́. Fóònù ni mo ń dáhùn. Nítorí náà mi ò ku n fi fóònù mi sí ìparí o, màá ra fi sí ìdákẹ́jẹ́jẹ́.

Ìgbà tí mo keyin lọ sí ọjà ohun ni àná, mo lọ ra àwon ǹkan oúnjẹ àti ǹkan ọdún ní ọjà ní àná. Ọ̀la ni ọdún, ọ̀la sì ni a ó ṣe wẹ̀jẹwẹ̀mu. Itòrí náà, mo lọ ra ǹkan táa ó ma jẹ táa sì fi gbádùn ọdún ní ọ̀la.

Irú ìbéèrè agọ̀wó nu, kí ni mo máa ń ṣe nígbà tí mo bá sùn? Ṣé tí mo bá sùn, ṣe màá mọ nkan nkan tó ń lọ mọ́? Ẹni tó bá sùn ò lè ṣe nkan kan. Ẹni tó bá si ń ṣe nǹkan kò lè máa sùn. Itorí náà tí mo bá ń sùn, mi ò kú mọ nkan kan tó ń lọ mọ́. Mi ò mọ nǹkan tó bá ń lọ láàgò lábẹ́ ibí mi, mi ò sì kú mọ nǹkan tó mo bá ń ṣe n gbà náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀ nítorí atẹ́gùn tó máa ń fẹ́ wọlé. Mo máa ń gbádùn atẹ́gùn náà. Atẹ́gùn náà máa ń fẹ́ wọlé ní ọ̀pọ̀ gan-an, nítorí náà mo sì tún máa ń fẹ́ràn kí n máa dúró sí etí fèrèsé ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo màá ń wo gíláàsì gan an ni. Mo màá ń wo ara mi bí mo ṣe rí, mo sì máa ń wo níwò pé mo ń bá ara mi sọ̀rọ̀. Bí mo bá fẹ́ ṣe ǹkan tí yóò dá mi lójú, màá mo wo gíláàsì, màá sì máa sọ̀rọ̀ sí ara mi nínú gíláàsì. Màá máa ń wo ara mi báyìí, màá máa bé ara mi níbire nípa nǹkan tí mo fẹ́ ṣe.

Ìran tíì egba ọmọ kékeré mi tí mo wọ́n tí mo ní pé ó ní ọ̀sán ọjọ́ kan. Lẹ́yìn ìgbà tí gbogbo èmi àti àwọn mọ̀lẹ̀bí mi dé láti mọ́sálá sí ọjọ́ Jímọ̀, a ti dáná àti fẹ́ jẹun. A wá jáde sítáì pé ka wá jẹun, èmi wà lọ dá jókòó síbì kan. Níbí tí mo wá jókòó sí, ẹran bá bá mí ń bẹ̀, mo sì bẹ̀wú ẹran, mo bá gbó oúnjẹ lẹ̀, mo bá sàrọ̀. Lẹ̀ẹ́ran bá jẹ oúnjẹ mi.

À, mo ṣì fò ní àná. Mo fò láti ilé mi títí dé Èkó íyen ní àná. Àná mo fò, bí mo ṣe jáde kúrò nílé mi báyìí, mo kàn gbéra ní gbí, mo gbéra mo kàn bẹ́ẹ̀ sìni fò lọ lójú ọ̀run rí. Mo kàn fò lọ lójú ọ̀run rí. Mo kàn fò lọ ní. Mo wu ìyẹ́ méjì. Bí mo ṣe ń lọ lójú ọ̀run báyìí, mo kàn pàdé ẹyẹ kan ni. Ẹyẹ náà ní pé "à, eyan lo ń fò yí." Mo ní pé "ẹ̀, kí ló yà ọ́ lẹ́nu bẹ́ẹ̀?"

Bẹ́ẹ̀ni, mò maa ń fi ìpara ṣi ara. Mò máa ń fi ìpara ṣi ara dáadáa nítorí kí àwọ̀ mí lè mọ́ bá a dán. Ó ní ìpara tí mò ń lò tí mo máa fi n para lójoójúmọ́. Orúkọ ìpara náà ni Tony Mantala. Tony Mantala yìí ó jẹ́ ìpara aláwọ̀ funfun tí ó sì kún mu oru.

Mi ò kún lo etígbọ́ nítorí pé mi ò nílò rẹ̀. Etí mi ń gbóràn dáradára, ó sì ń gbóràn yegeyege tí mi ò sì nílò etígbọ́. Bí èèyàn bá sọ̀rọ̀ ní máìlì márùn-ún sí mi, màá gbọ́ kéderete Kódà kí èèyàn máa sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́, màá tún gbọ́

Mi ò kún lo ìgbọná jẹjẹ nínú yàrá mi nítorí pé oru ń mú nínú yàrá mi púpọ̀. Ke í se ìlú èèbó mo wà. Ìlú èèbó ni wọ́n ni òtútù tí máa ń mú tó tí máa ń lo ìgbọná jẹjẹ. Ṣùgbọ́n ní Nàìjíríà ń bíbí, a kì í lo ìgbọná jẹjẹ, kódà amúlé tutù la máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn mọ̀lẹ́bí mi. Mo nífẹ̀ẹ́ ká má a ṣe ìpè fídíò nítorí pé ó má a ń jẹ́ ká rí ojú ara wa, ká si lè má a ba ara wa sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọ̀rẹ́ sọ́rẹ́ àti mọ̀lẹ́bí sí ọ̀rẹ́ sí mọ̀lẹ́bí.

Mo máa ń fọ ọkọ̀ mi ní àárọ̀ làárọ̀. Gbogbo àárọ̀ ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo mo n fọ kín tó jáde kúrò nílé nítorí pé mi ò nífẹ kí eéruku máa wà lára ọkọ̀ mi. Mi ò sì nífẹ kí ọkọ̀ mi máa dọ̀tí. Nítorí náà, àárọ̀ kín tó jáde kúrò nílé, màá ti fọ ọkọ̀ mi.

Ìgbà tí mo kẹ́yìn lọ wo eyín mi, òun ni ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ wo eyín mi nítorí pé mò ń ní, mò ń ní ìrora ní orí eyín mi tó sì ń dun mi púpọ̀. Mo sì nílò láti lọ rí dókítà èyí tó ní ìmọ̀ nípa eyín. Mo sì lọ wo eyín mi wọ́n sì bá.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nígbà tí mo bá wà ní ibi tí àwọn èrò pọ̀ sí gán àbí ibi ariwo. Màá sì ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn láti fi gbé ohùn mi jáde dáradára láti sì jẹ́ kí àwọn èèyàn tó ń bẹ níbẹ̀ lè bá gbọ́ mi.

Ó wà nínú àpò owó mi, òhun ni owó tí mo bá ní lọ́wọ́ lásìkò náà àti ẹ́, ike ìdánimọ̀ mi, mo sì tún máa ń fi sínú àpò mi.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ ní ọ̀nà tó pọ̀. Màá máa darí wọn ní ọ̀nà pé mo ń pàṣẹ fún wọn. Màá pàṣẹ fún wọn pé kí wọn lọ ṣe nǹkan báyìí, wọ́n á sì lọ ṣe ní àtàrí àṣẹ tí mo pa fún wọn. Ìgbá mi sì rèé, mo máa ń darí wọn lọ́nà pé màá bẹ̀ wọ́n lọ́wẹ̀. Màá bẹ̀ wọ́n lọ́wẹ̀ pé kan bá mi ṣe nǹkan báyìí, wọ́n á sì bá mi ṣe.

Mo ma ń lo ọwọ́ ọ̀tún, mi ò sí kún dun tòsí. Ọwọ́ otùn ló ti mọ́ mi lára láti kékeré láti má a lọ. Mi ò kùn lo ọwọ́ òsì ara àti rara. Ọwọ́ òsì àwọn ènìyàn nínú ẹ̀sìn wa á ní ìgbàgbọ́ pé ọwọ́ òsì, ọwọ́ tí ṣètàn mo fì n jẹun ni. Iyin ṣíṣe ṣe ètàn.

Oúnjẹ ọ̀sán mi máa ń bẹ̀re láti agogo méjì sí agogo mẹ́rin ọ̀sán, níṣokí ó máa ń gba wákàtí méjì. Nítorí náà láàárín wákàtí méjì mo máa ń jẹ oúnjẹ ọ̀sán. Mọ lè jẹ ní àgọ méjì, mọ lè jẹ ní àgọ mẹ́ta, mọ ṣì lè jẹ ní àgọ.

Mo máa ń gẹ irun mi nígbà tí ó bá ti kún torí sì ti n yun mi. Ìgbà yí, mo máa ń gẹ irun mi nítorí pé iná a ti máa ń pọ̀ ní orí mi. Mi ò sì ní fẹ́ kí àwọn kòkò àìfojúrí pọ̀ ní orí mi. Nítorí náà, màá wá lọ gẹ irun mi lọ́dọ̀ bàbá mi.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn, mo mọ bí a ti ń fọn oríṣiríṣi ife. Mọ̀ mo ń fọn ife láti fi gbé ohun jáde tí a bá ń kọrin, tí a bá ń ṣe eré ìdárayá. Oríṣiríṣi ife ló wà, a ní ife máàlù, a sì ní ife kẹ́tẹ́kẹ́tẹ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìrìn òkè nítorí pé kí èèyàn má a rìn òkè ó da fún èémí nítorí pé ìmọ̀ sáyẹ́ǹsì wọn bọ̀, wọ́n ṣe ìwádìí lórí mímí ènìyàn. Wọ́n ní pé tí èèyàn bá wà ní orí ilẹ̀lẹ̀, èèyàn a mọ mí ní, ní, ní ìgbà tó dára. Ṣùgbọ́n tí èèyàn bá wá wà ní orí òkè èèyàn a mọ mí ní ọ̀nà tó tún, tó tún bọ̀ wá dára.

Ìgbà tí mo kíyìn lọ sí ilé ìkàwé, òun ni ìgbà tí mo ṣe exam ìdánwò mi, tí mo ṣe ìdánwò mi gbẹ̀yìn. Ìgbà tí mo bá ń ṣe ìdánwò, mo máa ń nífẹ̀ẹ́ kí ń máa lọ sí ilé ìkàwé láti lọ kàwé. Nítorí pé ní ilé ìkàwé, gbogbo ẹ̀ máa ń dá, mi sì máa rọrùn láti kàwé.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́. Mo nífẹ̀ẹ́ kí n máa wọ ago ọwọ́ púpọ̀. Ó máa ń rẹwà ní ọwọ́ mi lọ́pọ̀ ọgbà. Mo sì nífẹ̀ẹ́ rẹ̀, ṣùgbọ́n ago ọwọ́ ó wọ́n púpọ̀ jù, n ó ti lè owó láti ra ọyàn kan fúnra mi. Ṣùgbọ́n mo máa ń nífẹ̀ẹ́ rẹ̀ bí mo ṣe máa ń rí ní ọwọ́ àwọn ènìyàn.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe látàrí wípé màá kọ́kọ́ mọ ǹkan tí mo fẹ́ fà yọ lára iṣẹ́ náà tí mo fi ń ṣètò rẹ̀. Tí mo bá ti mọ ǹkan tí mo fẹ́ fà yọ lára iṣẹ́ náà, màá mọ àsìkò tí mo nílò láti fi rí ohun tí mo fẹ́ fà yọ náà. Tí mo bá ti mọ àsìkò tí mo nílò, màá sì bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ àkànṣe náà pẹ̀lú àsìkò náà àti ohun tí mo fẹ́ fà yọ, ohun àfojúsùn.

Rárá, mi ò lé ẹni kankan kúrò ní ibiṣẹ́ rí. Kódà mi ò tí ì ní iṣẹ́ ti tèmi gan, mi ò tí ì ní ilé iṣẹ́ mi lọ́tọ̀. Ọmọ ilé ìwé sí ni mi mó sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi. Dípò dípò wípé máa ní ilé iṣẹ́ mi, torí náà mi ò lé ẹni kankan rí kúrò nílé.

Ohun tó máa ń mú mi rérin tó sì máa ń múnu mi dùn, òun ni kí n máa wo anime. Anime máa ń múna mi dùn púpọ̀ púpọ̀. Lọ́pọ́ igbàá tí mo bá ti wà nílé, témi nìkan bá ti wà nílé, màá sì jókòó, màá sì máa wo anime. Wọ́n á sì máa ń pa mi lérùn bí wọ́n ṣe ń ṣe.

Èsò tí mo fẹ́ràn láti máa jẹ ju ọ̀hun ni ọ̀gẹ̀dẹ̀. Mo nífẹ̀ẹ́ ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ nítorí bí ó ṣe máa ń tutù lẹ́nu dóná ọ̀fun, ó máa ń tutù dúdúódó ó sì máa ń dùn. Tí mo bá rí ọ̀gẹ̀dẹ̀ ìdí kan, mo sì le parí ẹ̀ ní joko ẹ̀ẹ̀kan.

Ìgbà tí mo lọ sí ìṣẹ́gun ọdẹ, òun ní ìgbà tí mo wà ní ọmọ dún mẹ́rìndínlógún. Mo lọ sí ìṣẹ́gun ọdẹ pẹ̀lú bàbá mi. A sì, a sì gbádùn ara wa púpọ̀. A dà ìgbẹ́, a pa ẹran, a pa oríṣiríṣi ẹran, báa ṣe ń pa ìgalà, lá ń pa ẹmọ́, la ń pa ẹran.

Ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, hmm, mi ò kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́ rí. Kódà ọmọ ilé ìwé ni mí, mi ò kọ ìgbékalẹ̀ iṣẹ́ rí láyé mi. Mo sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni. Mo wà nílé ẹ̀kọ́ yunifásítì, nílé ẹ̀kọ́ Federal University of Technology. Ibẹ̀ ni mo ti ń kẹ́kọ̀ọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nnkan lọ́pọ̀ igbà. Kódà mo máa ń tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo máa ń lò oun mo máa tún lò. Ala kọkọ ń bẹ̀, bí i bàtà, mo máa ń ṣe àtúnlo bàtà mi, bí i aṣọ, mo máa ń ṣe àtúnlo aṣọ mi, bí i bottle, mo máa ń ṣe àtúnlo bottle mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Àwọn òbí mi ṣì ni wọ́n máa ń fì í. Wọ́n gbàgbọ́ pé tùràrí ó máa ń lé àwọn ẹ̀mí òkùnkùn kúrò nínú ilé. Tòrí náà, lálẹ́ kí a tó lọ sùn, wón a fi tùràrí sí gbogbo igun ilé. Tùràrí náà sì máa wọ́n káàkiri inú ilé.

Mo fẹ́ràn láti máa gbó orin fújì, nítorí pé orin fújì orin òde ni, a sì máa ń mú òdedun. A sì máa ń mú gbogbo edún yungbá yungbá tí wọ́n bá ń gbọ́, wọ́n máa ń gbọ́ orin fújì ní ibì kan, a máa ń kó èrò jọ, a sì máa ń kó ọ̀rẹ́.

Mi ò jẹ pizza rí, mi ò sì mọ pizza ṣe máa ń rí. Nítorí náà mi ò mọ àwọn nǹkan tó máa ń wà lórí pizza. Pizza ò kí n ṣe oúnjẹ Nàìjíríà, oúnjẹ ìlú oyibò ni pizza. Nítorí náà ẹni bá ń jẹ pizza, a jẹ́ pé ó ti dé ìlú oyinbò ri nú un.

Mi ò kin jẹ oúnjẹ àkàrà. Mi ò sì mọ̀ bí oúnjẹ àkàrà ṣe máa ń rí. Lẹ́yìn kí n jẹ àmàlà, kí n jẹ ìrẹsì, kí n jẹ moimoi ati ògi, kí n jẹ moimoi áti ákàrà, kí n jẹ ẹ̀bà, àwọn oúnjẹ tí mo máa ń jẹ nu, oúnjẹ ta sì máa ń ṣè ní inú mọ́lẹ̀ bí i wa nu. Nítorí náà mi ò jẹ oúnjẹ àkàrà.

Rárá o, mi ò kún ṣé àgbéjáde ní ibi iṣẹ́ mi. Kódà mi ò kún mi ò tí bẹ̀rẹ̀ iṣẹ́. Ọmọdé ìwé ni mí, mo sì ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni. Nítorí náà, mi ò kún ṣé àgbéjáde ran kan ní ibi iṣẹ́. Mi ò ní ibi iṣẹ́, ọmọdé ìwé ni mí.

Mi ò hún pa'rọ́ ọkàn kó dà, mi ò kún pa'rọ́ fẹ́ni ẹlẹ́ni débi débi pé máa pa'rọ́ fún ra mi. Nítorí náà, mi ò hún pa'rọ́ ọkàn. Irọ́ pípa ó jẹ́ ẹ̀sìn ńlá kan nínú, nínú ẹ̀sìn Mùsùlùmí. Nítorí náà, gbogbo Mùsùlùmí ò kì ń pa'rọ́.

Irọ́, mi ò kún ní ìrora nígbà tí a, nígbà tí mo bá ń sọ̀rọ̀ iwájú àwọn ènìyàn. Kí ni ìdí tó lè máa ń fa ìrora? Mi ò mọ ìdí tó lè máa ń fa ìrora o. Èmi ò ṣì rò pé ẹnikẹ́ni a máa ní ìrora tó bá ń sọ̀rọ̀ iwájú àwọn ènìyàn. Àyàfi ẹni tí ó bá ti ṣeṣe púpọ̀ tí ó jẹ pé ó ti ṣeṣe gaaan. Ṣùgbọ́n ìṣeṣe náà kò, kò lè púpọ̀, ó sì lè ṣẹ́kùn.

Irọ́ o, èmi ò kún gbọ́ podicasti Kódà mi ò mọ̀ ǹkan tó ń yẹ podcast, podcast àbí kí ni ẹ ń pè é. Ẹ jẹ́ dé lè té wá ẹni tó máa ń gbọ́ podcast lọ́wọ́ jú nítorí pé èmi tí ẹ̀ ń wò yìí, èmi ò kì í gbé podcast, mi ò kin gbọ́ podcast.